Rárá o, mi ò mọ àmì ìràwọ̀ mi. Àwọn obìnrin ló sábà máa ń mọ àmì ìràwọ̀. Mi ò mọ àmì ìràwọ̀ náà, but mo mọ̀ pé oríṣiríṣi ló wà bí Capricorn, bí Cancer, bí Leo. Àwọn mi máa sọ wípé mo ní ìwà bí àwọn, àwọn àmì ìràwọ̀ Leo, ṣùgbọ́n mi ò gbà wọ́n gbọ́.

Tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin. Ìgbà mí kẹ́ mo máa ń gbọ́ podcast láti lè gbo ǹkan tuntun. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo máa ń wo YouTube, mo sì máa ń fi earpiece mi séti gbọ́ oríṣìríṣì orin àti ìròyìn ní orí Íńtánẹ́ẹ̀tì.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ ní ìrọ̀rùn, bá wọn ṣiṣẹ́ pẹ̀lú sùúrù àti ìwà pélé. Mo máa bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tó bá dá kedere kí wọ́n lé kí ńfọ̀ tí mo ń sọ lè yé wọ́n, kí n sì lè gbọ́ wọ́n yé dáadáa, kí n sì lè understand wọn.

Rárá mi ò kí ń má mu coffee níbi iṣẹ́. Mi ò fi bẹ́ẹ̀ like kí coffee ṣùgbọ́n mo fẹ́ràn tea julọ, te àti mílìkì díẹ̀ ó ti tó. Àwọn mìíràn láìkí láti máa mu coffee ṣùgbọ́n tí emi bá mu coffee ní àárọ̀ mi ò ní rọrùn sùn lálẹ́

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìpara sara lójoojúmọ́ lẹ́yìn tí mo bá wẹ̀ tí mo sì ti fi tówẹ̀elì nú ara. Tí mi ò bá lo ìpara, ó máa jẹ́ kí ara mi funfun, àwọ̀ ara mi a sì máa gé. Nítorí mo máa ń lò ó lójoojúmọ́ kí àwọ̀ ara mi lè máa dán, kó sì lè pa mí mọ́ lọ́wọ́ oorun.

Bẹ́ẹ̀ni, mo má ń pe àwọn oníbàárà tuntun. Pàápàá jùlọ, àwọn tí wọ́n bá jẹ́ gbòógì, mo máa ń pè wọ́n ní gbogbo ìgbà láti kí wọn àti láti lè sọ fún wọn bí ọ̀rọ̀ ọjà ṣe ń lọ kí wọ́n lé mọ̀ ṣiwajú. Ó dára láti máa pe àwọn oníbàárà kí wọ́n lè ní ìmọ̀lára réré kí wọ́n lé rò pé àdìjo wà ní idí owó yii ìpapọ̀ náà ni.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ ní ìgbà tí òjò bá ti rọ̀ tí atẹ́gùn òtútù sì ń fẹ́ torí mo jẹ́ ènìyàn tí kò fẹ́ràn òtútù rárá ni. Torí rẹ̀, mo ṣe ní aṣọ òtútù tinúlé àti èyí tí mo lè wọ̀ jáde tó sì bojú mu tí kò sì ní fa wàhálà kankan ní ìta.

Rárá mi ò tí ì ní ọkọ̀, ṣùgbọ́n ìgbà díẹ̀ ló kù, èmi náà máa tó ra ọkọ̀ tèmi. Ọkọ̀ bọ̀gìnì tí màá ma gbé káàkiri. Mo mọ̀ bí a tí ń wa ọkọ̀, mo máa ń wa ọkọ̀ ẹlòmíràn, ṣùgbọ́n mi ò tí ì ra tọ̀dọ́ tèmi. Mo dẹ̀ ní driver's license náà.